Sọ fún wa bí agbègbè rẹ ṣe yípadà ní ọdún mẹ́wa. Agbègbè mi yípadà ní ọdún mewa pẹ̀lú wípé iná ò sí ní ìlú ọ̀dọ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Iná ti wá ń dé dáadáa. Bẹ́ẹ̀ sì ni àwọn ilé ìtajà ìgbàlódé tí ń wọ ìlú wa eleyi tí ò sí níbẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn ìwà àtijọ́ tí wọ́n máa ń wù bí i kí wọ́n máa gbé ebo sí oríta kò wọ́pọ̀ mọ ọlajú tí gba gbogbo rẹ̀.

Sọ fún wa bí o ṣe ń da Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú iranṣẹ́. Mo máa ń dáa Yorùbá àti èdè mìíràn pọ̀ nínú iranṣẹ́ pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì. N ó sọ Yorùbá díẹ̀ mo sì fi èdè Gẹ̀ẹ́sì gbà lẹ́gbẹ́. Bóyá tí màá bá ni ba eyan sọ̀rọ̀ lórí fóònù mi àbí ní ojúkorojú láti lè jẹ́ kí ó yé ẹni náà, tó bá jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì nìkan ẹni náà gbọ́.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Mi ò nífẹ sí kí n lo sí ilé ìsẹ̀mbáyé rárá torí pé kí ni? Ọmọ mùsùlùmí òdodo ni mí, ó sì tako ẹ̀sìn wa kí n lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ ṣe ǹkan ni àbí láti lọ gba ǹkan bẹ́ẹ̀.

Sọ fún wa ohun tí ó yípadà lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé. Nígbà tí ẹ̀rọ ayélujára dé, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló yípadà. Tí a bá, tẹ́lẹ̀tẹ́lẹ̀, à lọ sí ilé oní tíátà, à ó lọ ra késẹ́ẹ̀tì, à ó kó wá lé. Imi ò ní dáa, imi yóò da, à ó sì ti sanwó, à ò ní lẹ́ dáa padà mọ́. Ṣùgbọ́n nígbà tí íńtánẹ́ẹ̀tì ti dé, olúwa, yó, à ó lọ si órí YouTube, à ó wá fídíò tí bá wuwà, à ó sì wó láìṣẹ́ pé ó ti o ń ṣe bálabala àbí kò pé. Bẹ́ẹ̀ sini o tun je ki a ni oye si àwọn ǹkan tí a ò mọ̀, à n mọ̀ kíákíá láìṣẹ́ pé a béèrè lọ́wọ́ ènìyàn. À ó lọ sórí Google wá, à ó bí, yóò sì ṣàlàyé fún wa yékéyéké.